Nnn, mo lè sọ pé, eh, ìrìnàjò mi lọ sí ibi iṣẹ́ ń gbà mí, ó ma ń tó wákàtí kan àti ìsẹ́jú márùn-ún. Ìgbà mí ìdẹ̀ ni, óóó ó tún wà lórí bí ọ̀nà bá ṣe rí. Tíí súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ bá wà lọ́nà, ó ma ń tó wákàtí kan àti ogún ìsẹ́jú. Nnn, mo lè sọ pé wákàtí kan àti ogún ìsẹ́jú. Tá bá fi súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ lọ́nà àti pé bí bọ́ọ̀sì àbí ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ṣe má ń já àwọn èrò lọ́nà náà, ó tó wákàtí kan àti ogún ìsẹ́jú.